Nígbà wo ni o máa ń gẹ irun rẹ? Ni, eh, ọ̀sẹ̀ ọ̀sẹ̀ ni èmi máa ń gẹ irun mi. Ni ọ̀sẹ̀ ọ̀sẹ̀ ni mo máa ń gẹ irun. Ni, ọ, ọ̀sẹ̀ ọ̀sẹ̀. Ọjọ́ méje méje ni èmi máa ń gẹ irun mi, tí mo máa ń gẹ. Ni ọ̀sẹ̀ ọ̀sẹ̀ ni màá ń gẹ irun. Ọ̀sẹ̀ ọ̀sẹ̀. Nígbà wo ni o máa ń gẹ irun rẹ? Ọ̀sẹ̀ ọ̀sẹ̀ kan ni mo máa ń gẹ irun mi.

Sọ fún wa nípa fóònù àkọ́kọ́ rẹ. Orúkọ fóònù àkọ́kọ́ tí mo máa lò náà ń pè ní, eh, eh, Infinix ni orúkọ rẹ̀. Fóònù àkọ́kọ́ tí mo kọ́kọ́ lò ní yẹ, ṣùgbọ́n wọ́n, wọ́n, wọ́n jì í lọ náà. Wọ́n, ó bàjẹ́ nígbà náà. Fóònù àkọ́kọ́ tí mo máa lò ní ìgbà náà ni, tọ ń pè ní Infinix.

Sọ fún wa nípa orin àwọn ọmọdé. Orin àwọn ọmọdé ó pọ. Nísinsìnyí mi ò lè rántí pé ìkan báyìí ni mo lè rántí nu orin àwọn ọmọdé. Nítorí pé orin àwọn ọmọdé pò dáradára nígbà tí a wà ní kékeré. Orin wọn pọ̀ tí a máa ń kọ nígbà tí a wà ní kékeré. Mi ò lè sọ pé pàtó eléyìí báyìí ni orin ọmọdé tí mo rántí nísinsìnyí tí mo le kọ nísinsìnyí. Orin wọn pọ̀ dáradára. Ó pọ dáradára.

Sọ fún wa nípa ìrántì akọkọ ìkórè. Akọkọ ìkórè jẹ́ akọkọ tí a máa ń kórè nǹkan tí a bá ní lóko, tí a máa ń kó wá sí ìgboro. Akọkọ ìkórè ni ìwọ̀nyí. Akọkọ ìkórè jẹ́ ìgbà tí a bá ní ǹnkan tí ó wà ní oko tí a sì wá sí, tí a sì kó wá sí ìgboro tí a sì wá tà ábí tí a kórè gbogbo èrè oko wa sí ìgboro tí ń gbo nǹkan tí a ní ta ko wá.

Àwọn áàpù wo ni o máa ń lò jù? Ààpù tí mo máa ń lò jù ni àwọn, eh, áàpù tí à n pè ní X àti áàpù ẹlẹ́yiì tí a n pè ní Facebook. Àwọn tí mo máa ń lò jù ni àwọn lẹ́yii. Àwọn áàpù tí mo máa ń lò jù ni àwọn elẹ́yii. Àwọn nǹkan tí mo máa ń lò jù ni àwọn èyí. Àwọn áàpù tí mo máa ń lò jù lórí fóònù mi ni àwọn elẹ́yii. Eh, àwọn nǹkan tí mo máa ń lò jù ni àwọn ẹlẹ́yi. Tí ó bá pẹ́ àwọn, ni àwọn yen.

Ṣé o fẹ́ràn sí fèrèsé ọkọ̀? Mo fẹ́ràn fèrèsé ọkọ̀. Mo fẹ́ràn kí fèrèsé wà nínú ọkọ̀ dáradára. Ó dára kí fèrèsé wà nínú ọkọ̀, ó máa jẹ́ kí atẹ́gùn kí ó fẹ́, tí ò kì í jẹ́ kí o ru mú 'nú fèrèsé nínú ọkọ̀ tí ènìyàn bá wà. So, fèrè, ó dára kí fèrèsé wà nínú ọkọ̀ tí ènìyàn bá wọ̀, tí ò ní jẹ́ kí o ru kí ó mú yàn.

Léèrò rẹ báwo ni sísún ní kùtùkùtù ṣe rí? Ní sísún ní kútùkù a máa ń ṣe ní sísùn ní kùtù a máa ń ṣe nígbà tá a wà ní kékeré. A máa ń sùn lóòrèkóòrè, a máa ń sùn ní ìgbàkúgbà, a máa ń sùn lóòrèkóòrè ní àárọ̀. Ni ọ̀sán àti ni àsálé la máa fi ń sùn. Ní ìgbàkúgbà la sì máa ń sùn ní òrèkóòrè la sì máa ń sùn lójoojúmọ́

Ṣé o máa ń pa ohun ọ̀ṣọ́ sára? Rárá, mi kì í n pa ohun ọ̀ṣọ́ sára. Nípa ọkùnrin ni mi. Obìnrin ló máa ń pa ohun ọ̀ṣọ́ sí ara. Ní òorekoọrẹ̀ àti ní ìgbà kú ìgbà ni obìnrin máa ń pa ohun ọ̀ṣọ́ sí ara. Nípa tí ọkùnrin, ọkùnrin ò kí n pa ohun ọ̀ṣọ́ sí ara rárá. Nítorí náà, emi ò kí n pa ohun ọ̀ṣọ́ sí ara. Nítorí pé èmi ki ṣe obìnrin, ọkùnrin náà máa ń pa ohun ọ̀ṣọ́ sí ara.

Ṣàlàyé yàrá tí ó wà nísinsìnyí. Yàrá bíi tí ìyá ìwé kàwé ni mo wà nísinsìnyí. Yàrá tí a fi ń ṣe ètò bí a ṣe máa ń gba ìwé tí a ṣe máa ń kó ìwé wọlé tí a ṣe máa ń kó jáde ni mo wà nísinsìnyí. Yàrá náà ni mo wà nísinsìnyí. Yara ti a fi maa n se ti a ti maa n se ìwé ibe lawa nísinsìnyí.

Sọ fún wa bí o ṣe ṣẹ́gun ìbẹ̀rù. O ṣẹ́gun ìbẹ̀rù? Torí pé mo máa ń jáde dáadáa, èmi ti ṣẹ́gun ìbẹ̀rù. Óda kí èèyàn máa jáde kò sì máa dóko. Èèyàn ṣe máa ṣẹ́gun ìbẹ̀rù. Óda kí èèyàn kò ṣẹ́gun ìbẹ̀rù dáadáa. Èèyàn kí èèyàn kò ṣẹ́gun ìbẹ̀rù bẹ́ẹ̀ ni. Ìbẹ̀rù, èèyàn kí èèyàn kò ṣẹ́gun ìbẹ̀rù dáadáa.

Ṣàlàyé aṣọ tí a ń wọ̀ ní ọjọ́ pàtàkì, aṣọ tuntun àwọn aṣọ tó rẹwà la máa ń wọ̀ ní àwọn ọjọ́ tó ṣe pàtàkì fún àwa nínú ilẹ̀ Yorùbá. Àwọn aṣọ tó ṣe pàtàkì tí a sì máa ń wọ̀, tí a máa ń wọ̀ jáde lóore kóre la máa ń wọ̀ ní àwọn ọjọ́ tó ṣe pàtàkì nílẹ̀ ọdọ́ wa nibi yìí. Àwọn aṣọ tó rẹwà jojọ́ la máa ń wọ̀ lásìkò lásìkò àti lóorekoóre.

Kí ni ó máa ń fún ọ ní ìtara ní ibi iṣẹ́? Lẹ́ẹ̀tí bá rí pé àwọn kan tó yẹ kó máa ṣiṣẹ́ wọ́n ṣe ìmẹ́lẹ́, wọ́n ò ṣe iṣẹ́ tó yẹ kí wọ́n ṣe dáradára. Ilẹ̀ yìí ni kò jẹ́ kí inú mi kú dùn lórí ibi iṣẹ́. Nítorí náà o ye ki a maa sise wa dáadáa nibi iṣẹ́ wa lóòrèkóòrè àti nígbà ku gba. Ó yẹ kí a máa ṣe ní ibi iṣẹ́ wa, ó yẹ kí a máa ṣiṣẹ́ wa bó ti tọ́ àti bó ṣe yẹ.

Ki lo máa ń mú ọ rẹ́rìn-ín, nkan to máa fi mí rẹ́rìn-ín? Gbogbo nkan tó máa fi mí rẹ́rìn-ín tí ń bá délé tí ń bá rí àwọn ọmọ mi ni mo máa fi ń rẹ́rìn-ín. Ìgbà ni ìgbà orekoórè ní ìgbàkúgbà ó yẹ́ kí èèyàn máa rẹ̀ rẹ́rìn-ín níní, ó máa fi ìyàn rẹ́rìn-ín lóore kan àtì ní ìgbàkúgbà loye ki èèyàn kì o máa rẹ́rìn-ín. Mo sì máa ń rẹ́rìn-ín lójoojúmọ́ nígbà ti o to àti nígbà ti i ye.

Bí ó ti ń gbọ́ ìròyìn ojú ọjọ́, bí mo ṣe máa ń gbọ́ ìròyìn ojú ọjọ́ ni pé ó máa ń gbé wá ní orí ẹ̀rọ alágbèéká mi. Ibẹ́ ló ti máa ń gbé fún mi lójoojúmọ́ bí ojú ọjọ́ ṣe máa rí, boya ọjọ́ máa rọ̀ àbí ojo o nírọ̀. Eri ẹ̀rọ alágbèéká mi ló máa ti ń gbé wá fún mi, mo dè si máa ń tẹ̀lé, ibẹ̀ mo sì ti máa ń mọ̀.

Èmi máa ń ṣe àtúnlò nǹkan. Bẹ́ẹ̀ ni mo máa ń ṣe àwọn àtúnlò nǹkan kan. Ẹ̀ǹkan tí bá ló rárí tó bàjẹ́ mo lè tún wọn ṣe. Títún wọn tún máa ń ṣe àwọn àtúnlò nǹkan dáradára. Mo sì máa ń ṣe dáradára. Àwọn àtúnlò nǹkan tí mò ń ṣe ní àwọn lé. Àwọn àtúnlò nǹkan ni mo máa ń ṣe dáradára àti dáradára ni àwọn àtúnlò nǹkan tí mò ń ṣe. Mo máa ń ṣe wọ́n dáradára.

Fún wa nípa, sọ fún wa nípa ìrìn-àjò rẹ tí ó jìnnà jù. Ìrìn-àjò mi tó jìnnà jù ni mo lọ sí ibi tan ń pè ní Ọ̀bá Oluṣe ni ibi tan ń pè ní Delta State. Ibẹ̀ ló dá bi ẹni pẹ́ ibi tó jìnnà jù tí mo lọ rí. Ò jínnà, ò jínnà dé bi wipé a lo bí i wákàtí méje kí a tó dé ibẹ̀ ní ọjọ́ náà. Ibi tí ó dá bi ẹni pe ọ̀ jìnnà jù nìyẹn.

Irú u ìbòsẹ̀, ìbòsẹ̀ wo ni o fẹ́ràn àn wọ̀ ìbòsẹ̀ tí ó máa dé orúnkún ni mo fẹ́ràn láti máa lò. Àwọn ìbòsẹ̀ orúnkún náà ni eléèyìí, ó máa dára kí ó máa dé orúnkún, tó sì máa ń gba òtútù dáradára. Àwọn ìbòsẹ̀ tí mo nífẹ̀ẹ́ sí jù lọ nìyen tí mo máa ń wọ̀ ní òrèkóòrè àti ní ìgbàkúgbà ni mo máa ń lò wọ́n. Àwọn ìbòsẹ̀ tó dára náà ni eléèyìí, ìbòsẹ̀ tí mo máa ń lò nìyen.

Sọ fún wa bí o ṣe ń tọ́jú àwọn-- bí o ṣe ń tọ́jú nọ́mbà fóònù. Mo maa n tọ́jú wọn si orí fóònù mo si maan tọ́jú si nkan ti a n pe ni google form níbẹ̀ ni mo máa ń tọ́jú gbogbo àwọn káǹtì tí mo máa ń lò sí, tí mo sì máa ń tọ́jú wọn dáradára síbẹ̀ láti pe kí n máa lò wọ́n níbẹ̀. Lórí ẹ̀kọ́ ẹ ti bá ní tí fóònù bá bàjẹ́ àbí tó bá sonu, ibẹ́ẹ̀ ni mo ti máa ń gbé wọn jáde, ibẹ́ẹ̀ ni mo máa ń tọ́jú wọn sí.

O ṣe máa ń pa pààrọ̀ ọkàn nígbà tí iṣẹ́ bá pọ̀. Ẹ̀ máa ń pààrọ̀ ọkọ̀ nígbà tí iṣẹ́ bá pọ̀. Miì mọ̀ 'túmọ̀ pípààrọ̀ ọkàn. Tí pàrọ̀ ọṣẹ ni àbí pà-- báwo ni o ṣe máa ń pàrọ̀ ọkàn nígbà tí iṣẹ́ bá pọ̀? A máa ń pàrọ̀ ọkàn wa nígbà tí iṣẹ́ bá wá pọ̀ gan. La máa ń pààrọ̀ àwọn ọkàn wa lóòrèkóòrè, àti nígbà kúùgbà la máa ń pàrọ̀

Sọ fún wa nípa abúlé tàbí àdúgbò tí ó wà nítòsí abúlé àbí àdúgbò tí ó wà nítòsí wa ó pọ̀ jáǹtìrẹrẹ. Abúlé ibi tan gbé, Ore Ijaye, Abule Temidire, Abule Oduroti---Abule Durotoke ni gbogbo àwọn Abule tó wà ní àdúgbò ibi tan gbé níbi ní à ń la ń gbé la ti ń ṣe àwọn abúlé náà, íbẹ̀ la sì ń gbé.

Ṣé o máa ń na ara rẹ? Èmi ò kí ń na ara mi o. Kí ló dé tí mo fẹ́ máa na ara mi? Nígbà tí ìdí pé àwọn tó máa ń na ara wọn, àwọn tó bá mu ǹkan nìkan ló máa ń na ara wọn. So mi ò ní ìbúlo, ìbúlo láti máa na ara mi. Nítorí náà, èmi ò kí ń na ara mi rárá. Mi ò sì ní ìdí láti máa na ara mi o. Àwọn, mi ò gbúdọ̀ máa na ara mi. Nítorí náà, èmi ò kí ń na ara mi rárá.

Iṣẹ́ alágbẹ̀dẹ, iṣẹ́ alágbẹ̀dẹ, òun náà ló máa ń rọ agbẹ̀dẹ́ tó máa ń fi irin rọ ìyẹn àwọn nǹkan. Iṣẹ́ alágbẹ̀dẹ́ náà leléyìí, irú máa ń fi, áá máa rọ àdá, áá máa rọ ọkọ́, áá máa rọ ohun kan tí a ń lò ní oko. Àwọn ló máa ń nílò láti lo irin t'ọ́n máa fi ń rọ gbogbo nǹkan t'ọ́n máa ń ṣe. Iṣẹ́ alágbẹ̀dẹ́ náà ni eléyìí. Iṣẹ́ alágbẹ̀dẹ́ náà ní.

Sọ fún wa nípa sọ́ọ̀bù tí ń tún fóònù ṣe? Àwọn sọ́ọ̀bù tó máa ń tún fóònù ṣe làwọn sọ́ọ̀bù tó wà ní ìgbèríko wa, tó máa ń tún fóònù àwọn ènìyàn ṣe. Tí ohun tó bá bàjẹ́, wọ́n ó mú lọ sí ọ̀dọ̀ wọn, wọ́n ó túpalẹ̀, wọ́n sì wo nǹkan tó ń ṣe àwọn fóònù náà. So, àsìkò ìgbèríko wa làwọn náà wà tí wọ́n máa ń tún àwọn fóònù yìí tí wọ́n máa ń tun ṣe.

Ọjà tí o máa ń lọ, ọjà ibi tí a ti ń ta oúnjẹ oun la ń pè ní ọjà Bódìjà tí a ti ń ta oúnjẹ, tí a ti ń ta nǹkan tí ẹnu ń jẹ. Ọjà ibi tí mo maa n sábà lọ ni eléyìí, àwọn ọjà tí ibi tí a ti ní tí Bódìjà wà tí a ti ń ta ǹkan tí a ń jẹ, ibẹ̀ náà ni mo maa n sábà lọ. Ní orekore ni mo máa ń lọ àwọn ọjà báyìí, mo lọ máa n ra ǹkan tí ẹnu ń jẹ níbẹ̀.

Ṣé o jẹ́ ènìyàn tí o máa ń jí ní kùtùkùtù? Bẹ́ẹ̀ni, mo jẹ́ ènìyàn tó máa ń jí ní kùtùkùtù òwúrọ̀. Láì pẹ́ kí n gbàdúrà àbí kí n ṣe àwọn nǹkan è tó yẹ kí n ṣe. Ti n ba jini òwúrọ̀ ma koko gbàdúrà fúnra mi. Èmi àti ìyàwó mi o gbàdúrà kóto dí pé èmi àti àwọn ọmọ mi gbàdúrà. Àwọn nǹkan tí mo máa ń ṣe ní kùtùkùtù òwúrọ̀ ní elé yìí so nítorí náà mo jẹ́ ẹni tó yẹ pe o máa ń jí ní kùtùkùtù òwúrọ̀.

Nípa omi mi mú nílé, omi mi mú dára, ṣùgbọ́n ni temi o omi tí a gbẹ́ tí a ń pè ní omi kangá, òun ni èmi máa ń mu ní ilé wa. Omi yẹn sí tọ́ ọ́ sì ṣe ara lókun dáradára. Àwọn omi tí mo máa ń mu ni eléyi, ní ilé nì iyen wà tí mo ti máa ń mu. Àwọn omi tó tọ́ tó sì dára ni àwọn omi tí mo máa ń mu. Ní tẹ̀mi, ní ilé wa ni mo ṣẹ̀ṣẹ̀ máa ń mu.

Irú orin wo ni o fẹ́ràn gbo? Kí lọ dé? Báwo lo ṣe mọ orin tí mo fẹ́ràn gbo? Gbogbo orin ni mo máa ń gbọ́. Àwọn orin tó dára, àwọn orin tó ṣe fetí gbọ́, àwọn orin, eh, Kristẹni, àwọn onímọ̀ ìgbàgbọ́, àwọn le mi màá ń gbọ́. Nítorí àwọn orin tó ṣe gbọ́ sí etì ni, àwọn orin tó yanjú, tó yàn tó yanjú láwọn eleyii.

Gba àwọn ímeèlì àìwúlò, bẹ́ẹ̀ ni. Mo máa ń gba àwọn ímeèlì tí ò kì wúlò àti àwọn tió wúlò àti àwọn tí ó wúlò ni a máa ń gba ti mo bá dé sì gba wọ́n, èmi a máa yọ wọ́n kúrò lórí tí àwọn kini mi bí mo ṣe máa ń yọ wọ́n kúrò ní eléyi, eleyi tí ó bá ti wọlé la máa yọ. Eléyí ó bá dẹ̀ wọlé a yọ gbogbo wọn kúrò nàá ni. Tí ó bá ṣe ń wọlé la ṣe máa ń yọ wọn kúrò.